Mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà nítorí wipé àwọn ìdọ̀tí máa ń kù sí ọ̀pọ̀ oúnjẹ ní òpópónà. Ní ìgbà mìíràn, iji lè máa jà kí ó sì fa ìdọ̀tí tí a gbé àwọn ìdọ̀tí sókè tí a sì kó sí àwọn oúnjẹ. Tí mo bá fẹ́ jẹun, mo níìfẹ̀ láti lọ sí ilé oúnjẹ tàbí kí n jẹun ní inú yàrá mi tàbí inú ilé mi gangán, ilé tí ìyàwó mi bá se tàbí ìyá mi.

A! Kò sí irọ́ níbẹ̀. Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn. Mo ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn, nítorí wípé iṣẹ́ kékeré kò mú owó wálé tó iṣẹ́ tí ó pò tó tóbi tó ní ẹ̀ka. Iṣẹ́ tí mo yàn láàyò ni iṣẹ́ kákọ́ ọmọ ní ìwé, iṣẹ́ olùkọ́ ni. Iṣẹ́ yìí lóde òní ó fi àyè gba kí ẹ̀yàn kọ ọmọ ní orí Íńtánẹ́ẹ̀tì. Bí mo bá lè rí àwọn ènìyàn láti ìlú mìíràn tàbí orílè èdè mìíràn láti má a kọ wọn láìkúrò ní ìlú mi, a á wù mí láti ṣe. Tá bá wà wòye sí eléyìí, ìfẹ iṣẹ́ sí ìlú mìíràn náà ni a lè kà á sí. Mo ní ìfẹ́ láti ṣe irú nǹkan bẹ́ẹ̀.

Mi ò ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ ó wà fún àwọn tí ó bá ń ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ àti àwọn ilé iṣẹ́ mìíràn tó jẹ́ ti tìjọba. Ilé iṣẹ́ aládani ni mò ti ń ṣe iṣẹ́. Fún dí èyí, mi ò ní káàdì iṣẹ́. Káàdì tó ti mo tun ní ni bíi káàdì ìdìbò àti káàdì ìdánimọ̀. Óun láwọn káàdì tí mo ní. Mi ò ní káàdì iṣẹ́.

Ṣé oni àwòrán lára, rárá ooo àwòrán kẹ̀. Mi ò ní àwòrán kankan ní ara, nítorí wípé ẹ̀sìn mi, ẹ̀sìn mùsùlùmí tí mò ń ṣe kò fi ààyè gba kí n ya àwòrán sí ara mi. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Fún ìdí èyí, mi ò ní àwòrán ní ara. Láti orí mi tó fi dé ẹsẹ̀ mi, kò sí àwòrán kankan ní ara mi.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Aṣọ mi ní fífọ̀, ó máa ń jẹ́ ojoojúmọ́. Lẹ́yìn ìgbà tí mo bá wẹ̀ tán ní balùwẹ̀ ní ilé ìwẹ̀, màá fọ àwọ̀tẹ́lẹ̀ mi àti àwọn ṣòkòtò péepéepée. Ṣùgbọ́n tí aṣọ mi bá pọ̀ ní ìgbà mìíràn, màá kó wọn jọ látari wípé mi rí ààyè púpọ̀, màá kó wọn jọ. Màá wá fi wọn sí inú àpẹrẹ. Bo bá wá di ọjọ́ ajé tàbí ọjọ́ ẹtì, màá wá kó gbogbo wọn, màá fọ wọn lẹ́ẹ̀kan náà ní ìgbà mìíràn. Ní ìgbà mìíràn nìyí, màá máa fọ ní ọjọ́ ìṣẹ́gun.

Irú kọ̀ǹpútà wo ni o ní? Oríṣi kọ̀ǹpútà méjì sí mẹ́ta ni mo ní. Mo ní kọ̀ǹpútà alágbékalẹ̀ sórí tábìlì tí ń ṣe Dell. Eléekèjì ni kọ̀ǹpútà alágbèlétan tí orúkọ rẹ̀ ń jẹ́ Toshiba. Eleékẹta ni kọ̀ǹpútà alágbèlétan mìíràn tí orúkọ rẹ̀ ń jẹ́ HP. O jẹ́ mẹ́ta kọ̀ǹpútà tí mo ní.

Ní ìgbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? Àlà burúkú jẹ́ ǹkan ìbẹ̀rù, ǹkan tí ò dára fún ọmọ ènìyàn láti má lá, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a má ṣẹlẹ̀ sí ọmọ ènìyàn. Ó ti ṣẹlẹ̀ sí mi rí, ó sì ti pẹ́ a ti tó bí ọdún márùn ún sẹ́yìn tí mo lá irú àwọn àlà burúkú alàbẹrú bẹ́ẹ̀.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí dáadáa. Mo sì gun kọjá ẹẹkan, ẹ̀mejì, ẹ̀mẹ́ta, ẹ́mẹ́rìn-ín. Kódà kò ì ṣe nígbà keyin tí màá gun ní eyi. Ó súnmọ́ pé màá tún gun alùpùpù ní ọ̀la. Ọ̀la, ó súnmọ́, tí ń ṣe ọjọ́ ajé, ó súnmọ́

Èso wo ni o fẹ́ràn jẹ jù? Èso tí mo fẹ́ràn pọ̀, màá máa mu Ọsàn. Bẹ́ẹ̀ ni, mo máa ń mú èso tí à ń pè ní agbálúmọ̀, mo sì máa ń mú èso tí à ń pè ní òronbó náà, màá sì máa jẹ ọ̀gẹ̀dẹ̀. Sugbon èso tí mo fẹ́ràn jù púpọ̀ jù nínú gbogbo wọ́n, òun ni ọsàn mumu. Háá! Mo máa fẹ́ràn ọsàn mumu o. Mo fẹ́ràn ọsàn mumu gan.

Ìranilọ́wọ́ pé oríṣìíríṣìí. Bẹ́ẹ̀ ni, ní ìgbà mìíràn àwọn tí a fẹ́ran ní ọwọ́, ó lè jẹ́ látara ìfúnni lowo. Ẹlòmíràn ó nífẹ̀ẹ́ sí ìfi ọ̀rọ̀ we ọ̀rọ̀. Ẹlòmíràn dẹ nìyí, ó nífẹ̀ẹ́ sí ìfúnni ní aṣọ, bàtà tàbí ohun àlùmọ́nì tí ó rò pé òun nífẹ̀ẹ́ sí. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà síniyìí, ẹlòmíràn ohun tí ó fẹ́ ni ìgbéni ìranilẹ́rú bí ẹni tó lọ sódò tí a rán lẹ́rú. Àwọn ọ̀nà wọ̀nyí ni a máa ń fi ran àwọn ènìyàn lọ́wọ́. So èmi ní tèmi, màá máa ń rán yàn lọ́wọ́ lórí ǹkan tí ènìyàn bá béèrè tó nídi ìrànlọ́wọ́ fún. Ohun tí ènìyàn bá nídi ìrànlọ́wọ́ lé lórí ni mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ lé lórí bí mo bá ṣe ní ìkapamọ́.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Isín jẹ́ nǹkan àìròtìtẹ́lẹ̀, àìgbáradì fún. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá fẹ́ sín, a sá lọ. Ní ìgbà mi, àárín ṣíṣín, àárín sín. Ṣùgbọ́n nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo, nígbà tí mo bá sín tán ni pé màá dúpẹ́ fún Ọlọ́run tí ó yọ̀nda ṣíṣín náà fún mi ní ìrọ̀rùn. Màá sì nu imú mi tí mo fi sín, màá nu ún hàn láti lè má fi, láti má fi dọ̀tí ara mi.

Mo nífẹ̀ẹ́ ìbọ̀sẹ̀ púpọ̀, bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ ìbọ̀sẹ̀ dúdú eléyìí tó gùn, mo sì nífẹ̀ẹ́ ìbọ̀sẹ̀ funfun, bẹ́ẹ̀ni mo nífẹ̀ẹ́ ìbọ̀sẹ̀ pupa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń fẹ́ràn láti wọ ìbọ̀sẹ̀ eléyìí tó gùn ní inú àwọn bàtà gíga eléyìí tó ṣe wípẹ́ a fún mi ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láti wọ bàtà náà lélèyi tí ó ní fi hàn. Ní ìgbà míràn tí bàtà bá jù mí lọ, màá nífẹ̀ẹ́ láti wọ ìbọ̀sẹ̀ dúdú sí bàtà náà torí èèyàn dúdú ni èmí náà.

Aforiji jẹ́ ǹkan pàtàkì ní ilẹ̀ Yorùbá ó sì wà fún gbogbo ẹ̀dá tó bá sin. Bí èmi bá ṣẹ̀ ènìyàn, màá máa tọrọ àforíjì ní ọ̀nà méjì. Láàkọ́kọ́, màá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run kó foríjì mi ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ẹni náà. Lẹ́lẹ́ kejì, màá lọ bá ẹni tí mo ṣẹ̀, màá sì bẹ̀ ẹ́ pé kó dakun kó má bínu, kó forí ẹ̀ṣẹ̀ mi jìmi pé mi ò ní ṣe irú rẹ̀ mọ́

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ẹ̀kọ mumu. Nítorí pé ẹ̀kọ jẹ́ oúnjẹ tí a fi ògì ṣe, ó sì jẹ́ oúnjẹ tí ó dùn sáré dá láì ní dára ẹni láàmú, àti wípé kò sí ìgbà tí ẹ̀kọ ò le lọ ní ẹ̀nu. Àwọn oúnjẹ òkèlè wọn kì í lọ lẹ́nu bíi ẹ̀kọ. Ó jẹ́ kó ṣe pé ẹ̀kọ ni mo fẹ́ràn jù. Be dẹ́ẹ̀ ni bí ó bá rẹ ènìyàn, ẹ̀kọ nìkan ni oúnjẹ tó súmọ́ pé yóò lọ ní ẹnu ẹni náà. Ìdí nìyí tí mo fi fẹ́ràn ẹ̀kọ ju gbogbo oúnjẹ lọ. Ẹ̀kọ ni mo fẹ́ràn jù.

Ṣé o máa ń ṣe yoga? Rárá o, èmi kìn ṣe yoga o torí wípé kí ni kò sí ààyè fún yoga ní ṣíṣe. Màá máa ṣe eré ìdárayá bẹ́ẹ̀ ni mo máa ń ṣe eré sísá ṣùgbọ́n yoga mi kìn ṣe yoga rárá.

Ṣé o ní ọkọ̀? Ọkọ̀, mi ò ní ọkọ̀. Ṣùgbọ́n mo nígbàgbọ́ pé Ọlọ́run Ọba Elédùmarè á ṣe ọkọ̀ eléyìí tó dáa fún mi. Irú ọkọ̀ tí mo fẹ́, tí mo nífẹ̀ẹ́ sí jù ni àwọn ọkọ̀ ńlá ńlá bí i Toyota Camry, Range Rover àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní àwọn ọkọ̀ tí èmi ní ìfẹ́ sí jùlọ. Tí mo bá wá rí owó, mo lè padà máa ra oríṣi àwọn ọkọ̀ ìgbàlódé mìíràn bí i Bentley, bí irú àwọn ọkọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yín, mi ò tí ì ní ọkọ̀. Mo ń gbàdúrà sí Olódùmarè kó ṣe ọkọ̀ ìjọ̀ná fún mi.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ tiwa. Ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ olùkọ́ni. Bẹ́ẹ̀ni, ní ìgbà tí wọ́n bá dé ilé ìwé, màá sọ fún wọn kí wọ́n kọ́ àwọn ọmọ, tí wọ́n bá sì ti kọ́ àwọn ọmọ tán gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àpéjọpọ̀ olórí wa, wọ́n á kọ́ àwọn ọmọ oníkálukú wọn, wọ́n á sì jókòó láti máa wo àwọn iṣẹ́ àmúrelé tí wọ́n gbé fún àwọn ọmọ. Eléyìí tí ó bá ń ṣeré nínú àwọn ọmọ nínú àwọn olùkọ́ náà, màá jẹ́ kó mọ̀ wípé kò tọ́ sí eré ṣíṣe. Bẹ́ẹ̀ ni kó gbọ́ sí inú yàrá ìkọ́nilẹ́kọ̀ọ́ láti máa kọ́ àwọn ọmọ ní iṣẹ́ tó dáńgájíá. Eléyìí tí a ṣàdéhùn pẹ̀lú àwọn òbí wọn. Báyìí ni mo ṣe máa ń darí wọn. Eléyìí tí ó bá ṣe dáadáa nínú àwọn olùkọ́ni náà, à á jẹ́ kó mọ̀ olórí ilé ìwé, olùdásílẹ̀ ilé ìwé mọ̀ wípé ọ̀gá rí báyìí ó ṣe dáadáa ní ẹnu iṣẹ́. Eléyìí tí ó bá rẹ̀ ṣe dáadáa, à á jẹ́ kó mọ̀ pé tó ṣe ò dáa láti lè má ṣe bẹ́ẹ̀ mọ́. Ni ọ̀pọ̀ ìgbà mi òní, à á dàsárí à fún gẹ́gẹ́ bí ó ṣe wà nínú òfin ilé iṣẹ́ wa. Màá máa darí àwọn ènìyàn lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ó ṣe wà nínú òfin ilé iṣẹ́.

Ṣé o máa ń di ọjà bọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ọjà dídì nínú ọkọ̀, ǹkan tí ó sún mọ́ ni fún ni. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń di ọjà bọ̀. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń ṣe ìrìnàjò lọ sí ìlú mìíràn, màá di àwọn ǹkan kọ̀ọ̀kan tí mo lè tà ní inú ìlú mi dání tí yóò di owó fún mi.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́, ó jìnnà, a sì máa gba ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ìgbà mìíràn, a máa gba ìgbà ogún ìṣẹ́jú, ogún ìṣẹ́jú. Ní ìgbà mìíràn yìí, a sì tún máa gba ọgbọ̀n ogún ìṣẹ́jú. Láta rí wípé ní ìgbà mìíràn, màá máa gun alùpùpù lọ sí ibi iṣẹ́. Eléèyi à jẹ́ kó yá mi láti dé ibẹ̀. Ní ìgbà mìíràn, màá fi ẹsẹ̀ rìn ni, a jẹ́ kí ó pẹ́. Ní ìgbà mìíràn gan, a máa tó ìṣẹ́jú, ìṣẹ́jú ọ̀gbon kí n tó dé ibi iṣẹ́ mi.

Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé, ajaja ní ìlú mi ila oragun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ohun ni ìlú mi. Àwọn ìlú ìsẹ̀mbáyé ni tí àwọn ààyè ìsẹ̀mbáyé sì wà ní ibi bẹ̀. Àpẹẹrẹ ààyè ìsẹ̀mbáyé ni a fi ọba ìlú ila orogun Bẹ́ẹ̀ ni para òkè àwọn ààyè ìsẹ̀mbáyé ni. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé dáadáa.

Ìṣòro jẹ́ ǹkan tí kò dára, ṣùgbọ́n tí ènìyàn bá kojú ìṣòro, ó ti di dandan kí ènìyàn tàn ìṣòro náà. Ni àárín àwọn akẹgbẹ́ mi, ìṣòro pín sí méjì. Ìṣòro eléyìí tí agbára ènìyàn lè kà, ìṣòro kékeré àti ìṣòro nínlá tí agbára ò lè kà. Gbogbo eyíkéyìí ìṣòro tí èmi bá dojúkọ, èmi máa ń kọ́kọ́ ṣe àdúrà sí Ọlọ́run kí ó bá mi tàn ìṣòro náà. Lẹ́yìn èyí, màá sa apá àti ẹsẹ̀ mi láti tàn ìṣòro náà. Bí mo bá rí ìṣòro mìíràn tán, mi ò ní sọ fún àwọn akẹgbẹ́ mi. Tí mo bá rí pé agbára mi ò ká ìṣòro náà, mà á pe àwọn akẹgbẹ́ mi kí a jọ sowọ́pọ̀ ṣe àdúrà ká sì jọ tàn ìṣòro náà. Kí Ọlọ́run Ọba àwọn alánìkún máa tàn ìṣòro gbogbo wa.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán. Ni ìgbà tí mo wà ní kékeré, mo jẹ́ ẹnìkan tí Ọlọ́run fi ìmọ̀ àwòrán yíya mọ̀. Ni ìgbà tí mo sì wà ní ilé ìwé girama, mo tún jẹ́ ẹ̀dá kan tí ó níìfẹ̀ẹ́ láti máa ya àwòrán dáadáa. Máa ma ya àwòrán àwọn ẹranko, màá ma ya àwòrán àwọn ohun abẹmi oríṣiríṣi. Títí di òní ni mo sì jẹ́ ẹni tí ó máa ń ya àwòrán, mo sì tún máa ń kọ́ àwọn ọmọ ilé ìwé náà ní bí wọ́n ṣe máa ń ya àwòrán.

Bẹ́ẹ̀ni, màá máa ṣe iṣẹ́ láti ilé. Kódà iṣẹ́ mi ní ṣíṣe láti ilé ó rọrùn gan jú iṣẹ́ mi ní ṣíṣe ní ìta lọ. Látàrí Íńtánẹ́ẹ̀tì tí ó wà ní òde òní, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilé ìwé ni mò ń kọ́ ní ìwé ní orí Íńtánẹ́ẹ̀tì. Élékèjì ẹwẹ, màá máa ṣe iṣẹ́ kọ̀ọ̀kan tó papọ̀ mọọ ká ya àwòrán láti orí Íńtánẹ́ẹ̀tì sí àwọn oníbàárà mi náà. Bẹ́ẹ̀ sì ni eléyìí tí mò ń ṣe ní ọwọ́ yìí tí ń ṣe ká kọ́, ká kọ́ ẹ̀rọ ọ̀ aládáàdáni ẹ̀rọ ìgbàlódé AI ká kọ́ ní ìmọ̀ ìjìnlẹ̀. Ó tún jẹ́ isẹ́ orí Íńtánẹ́ẹ̀tì àti ilé tí ó rọrùn fún mi láti ṣe. Fún dí èyìí mo máa ń ṣe iṣẹ́ láti ilé. Iṣẹ́ akọ́nilẹ́ẹ̀kọ́ tí mo tuń ṣe náà ó jẹ́ isẹ́ kan tí a lè ṣe ní àti ilé. Àpẹẹrẹ, óun ní isẹ́ òòjọ́ ni tí a máa ń kọ́ ọmọ ní ilé ìwé, a gbọdọ̀ ti kọ́ láti ilé. A ti kọ sínú ìwé láti ilé kí a tó dé súkù. Bà bá wa dé súkù ìta tí ń ṣe ilé ìwé, ìgbà yẹn làá wá kọ́ àwọn ọmọ ilé ìwé ní àwọn ẹ̀kọ́ yìí lélẹ̀ yii tí yóò ṣì yé wọn.